Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú ènìyàn. Tí ó bá wà láyíká mi tí mo bá fẹ́ jẹun, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú wọn. Ẹnikẹ́ni tí ó bá wà lára àyíká mi nígbà tí mo bá fẹ́ jẹun, mo fẹ́ràn láti pín oúnjẹ pẹ̀lú wọn.

Bí ago méje ni ọwọ́ alẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi. Kí ó bá lè tètè dà, kí n sì lè rí òrùn ṣù dáadáa kó tẹ́ mi lọ́run. Bí ago méje ni ọwọ́ alẹ́, òun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́ọ̀mù. Àgàgà àwọn gọ́ọ̀mù aládìdùn tí mọ́n ṣe ara lóore. Mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Mo ma ń jẹ gọ́ọ̀mù nígbàkúgbà tí mo bá rí i. Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ gọ́ọ̀mù.

Mo máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn oníbàárà mi nípa bíbẹ̀ wọn wò, nípa fífi àtẹ̀ránsẹ́ ránṣẹ́ sí wọn, àti nípa pípè wọ́n lórí ẹ̀rọ alágbèéká láti bèrè àlááfíà wọn àti láti bèrè pèsè dáadáa ni wọ́n wà. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà láti gbùrò àwọn oníbàárà mi.

Rárá o, n kò féràn oúnjẹ tí ó ní ata, nítorí ó máa ń ta mí nínú, ó sì máa ń ta mi ní ẹnu, léyìí tí ó jásí wípé mo ní láti mu omi dáadáa nígbà kú gbà tí mo bá ti jẹ oúnjẹ tí ó ní ata. Fún ìdí èyí, n kò féràn oúnjẹ tí ó ní ata àbí tí ata rẹ̀ bá pọ̀ àpọ̀jù.

Mo máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá mi tí mò ń lò, nípa gbígbé tọ àwọn tí ó mọ̀ nípa rẹ̀ lọ kí wọ́n bá mi ṣe, kí wọ́n sì yẹ̀ wò tí ó bá le jẹ́ pé òun tí n kò le ṣe fúnran lára mi ni. Mo máa gbé to àwon tó mò nípa rè àwon onimò nípa èrò àyàrábíàsà tí wón mo titún se re àwon ni mo máa lo gbé bá.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan ni kíká ìwé. Ìgbà mìíràn sì ré, màá máa tẹ ẹ̀rọ alágbèéká mi láti wo bí ó ṣe ń lọ lórí Íńtánẹ́ẹ̀tì nígbà tí mo bá dúró de ǹkan. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n mọ̀ọ́ kàwé gan ní ìwọnba ìgbà tí mo bá dúró de ǹkan nígbà mí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ kí iṣẹ́ tí ìbà jé tó bá jẹ́ ní ìta gbangba mo lè ṣe. Mo sì fẹ́ràn láti máa ṣiṣẹ́ ìta gbangba nítorí pé èyí tún jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ mí sí àti láti jẹ́ kí wọ́n mọ ohun tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù lóríṣìríṣì. Mo ní ní aláwọ̀ dúdú, mo ní ní aláwọ̀ ewé àti mo tún ní àwọn aláwọ̀ pupa náà. Mo ní aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀. Mo la aṣọ òtútù fún ìgbà òtútù. Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù.

Aago mẹ́sàn owurọ̀ ni àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí. Ní kété tí aago mẹ́sàn bá ti lù ní òwúrọ̀, òun ni mo máa ń lọ sí ọ́fíìsì tí máa ṣí ṣí. Fún ìdí èyí, aago mẹ́sàn owurọ̀ òun ni ofíìsì mi máa ń ṣí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti tẹ́tí gbọ́ ìwàásù, léyìn tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run àti láti jọ́sìn pẹ̀lú àwọn ènìyàn mi ní ilé ìjọsìn.

Ọjà ni mo ti máa ń ra ǹkan. Ni ilé ìtajà ńlá kan tí wọ́n ń pè ní JOS Rite tí ó wà ní ọjà ní ìtòsí ibi tí mò ń gbé. Ilé ìtajà yìí ni mo ti máa ń ra ǹkan ni inú ọjà tí mo bá lọ sí ọjà. Ọjà ni mo ti máa ń ra ǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera àti tí ó kún fún àwọn èròjà asaralóore. Nítorí tí ìlera ara mi jẹ mí lógun ní gbogbo ìgbà mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera tí ó sì kún fún àwọn èròjà asaralóore.

Tábìlì iṣẹ́ mi jẹ́ èyí tí kò ga jù, bẹ́ẹ̀ ni kò bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jù. Ó jẹ́ onígun mẹ́rin, ó ní ẹsẹ̀ mẹ́rin, orí rẹ̀ sì tẹpẹrẹsẹ. Wọ́n kun ní aláwọ̀ púpọ̀, rẹ́ṣurẹ́ṣu lèi tí kò pọ̀ jù. Báyìí ni tábìlì iṣẹ́ mi ṣeri.

Àwọn ọ̀rọ̀ àti àwàdà láti ọ̀dọ̀ àwọn adẹ́rìn pòṣónú jẹ́ ohun tí ó máa ń mú mi rẹ́rìn dáadáa àti tí mo bá gbọ́ àwọn orín kan léyìí tí ó máa ń mú inú mi dùn èyí tún wà lára nǹkan tí ó máa ń múmi rẹ́rìn.

Mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́ nípa gbígbà àyè láti bẹ́ẹ̀ ni tí ń bẹ lóri fóònù sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì ni màá máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láti má dì àwọn yòókù ta jọ wà ní ibiṣẹ́ lọwọ. Báyìí ni ọ̀nà tí mo máa ń gbà dáhùn fóònù ní ibiṣẹ́.

Bí ẹ̀ẹ̀kan sí ẹ́ẹ̀méjì ni mo máa ń jẹ́ kí fóònù mi ó gbóná kí ó má ba à le ṣàkóbá fún fóònù mi. Tí ó bá ti gbóná ní àkọ́kọ́, ń o gbe sílẹ̀ kí ó tutù kí n tún tó padà lò ó. Tí ó bá ti gbóná ní ẹ́ẹ̀kejì, màá tún gbe sílẹ̀ kí ó tutù ṣùgbọ́n n kò kí jẹ́ kó kọjá ẹ́ẹ̀kan àbí ẹ́ẹ̀méjì.

Mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nítorí gbogbo àwọn tí ó wà ní ìdálẹ̀ àti ní òkèrè ni ó wálé láti wá ṣe àjọyọ̀ ọdún Kérésì. Ni èyí tí ó jẹ́ kí n fẹ́ràn ọdún Kérésì dáadáa.

N kò ní ọkọ̀ rárá, ṣùgbọ́n tí mo bá ń jáde tí mo bá wọ inú ọkọ̀ ẹlòmíin tí ebi bá ń pa mí, mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Àgàgà tí ń bá ń kánjú lọ sí ibìkan tí mo sì gbé oúnjẹ mi dání nítorí pé mò ń kánjú, mà á jẹ nínú ọkọ̀ náà.

Àwọn ohun tí ó máa ń wà lórí pizza tí mo fẹ́ràn àkọ́kọ́ jẹ́ cheese, èyí tí ń jẹ́ wàárà pẹ̀lú ata tí wọ́n ma ń fi sí i. Ǹkan méjì yìí jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ràn lórí pizza dáadáa. Cheese àti ata tí ó máa ń wà lórí pizza.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádì àwọn alábàṣiṣẹ́pọ̀ mi, àkọ́kọ́ láti mọrú ẹni tí wọ́n jẹ́, àti láti mọ ibi tí wọ́n ti ń bọ̀, àti láti mọ bí wọ́n ṣe ń ṣe sí. Fún àwọn ìdí èyí, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.